Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó lẹ́rò kun léra. Ko si oúnjẹ tí mi ò kí ń jẹ. Mo dẹ̀ like kí ń máa jẹ oúnjẹ dáadáa, ṣo. Mo máa ń jẹ oúnjẹ tó lókun lè rà dáadáa. Mi ò dẹ̀ kí ń ṣeré pẹ̀lú oúnjẹ yẹn o. Mo máa ń jẹ ní gan, mo máa ń jẹ ní dáadáa. Mo dẹ̀ fẹ́ràn oúnjẹ yẹn dáadáa, mo máa ń jẹ ẹ́

À, bẹ́ẹ̀ni ná. Orí máa ń fọ́ mi torí gbogbo ìgbà tí mo, tí mo bá ti jẹ oúnjẹ àárọ̀ báyìí, tí mo bá lọ ibi iṣẹ́ tí mi ò jẹ oúnjẹ àárọ̀, orí máa fọ́ mi ní ọjọ́ yẹn ni. So gbogbo ìgbà tí mo bá ti mọ̀ pé mi ò jẹ oúnjẹ àárọ̀, mo máa wá òògùn orí fífọ́ torí orí máa fọ́ mi lọ́jọ́ yẹn tí mi o bá jẹ oúnjẹ àárọ̀

Ìgbà méjì ni mo máa ń fọ eyín mi lójúmọ́. Tí mo bá ti fọ eyín mi láàárọ̀, mà á tún fọ ní ìrọ̀lẹ́ kí n tó sùn. So, ìgbà méjì ni mo máa ń fo eyín mi lójúmọ́. Mo máa ń fọ láàárọ̀ kí n tó jẹun àti ní ìrọ̀lẹ́ kí n tó sùn. Mo máa ń fọ eyín mi ẹ́ẹ̀mejì.

Ah, èmi mi ò dẹ́ mọ bí a tínyawọ́ náà ni. Torí kì í ṣe gbogbo ǹkan ni eeyan le mọ̀. Bi etin atínyawọ́ náà, ǹkan ní tọ̀jepe èmi ò dẹ́ mọ̀. Mi ò dẹ́, mi ò sẹ́ gbọ́ rí gan-an. So kíí ṣe gbogbo ǹkan ni emi mọ̀ kíi ṣe pe atínyawọ́ náà èmi ò mọ̀